Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi, àmì ìràwọ̀ mi jẹ́ Sagittarius nítorí pé November ni oṣù tí a bí mi. Nítorí pé gbà mí àmì ìràwọ̀ ó dá kí eeyan ma wò tí ẹeyan bá fẹ́ yan àfẹ́sọ́nà. Nítorí pé tí àwọ̀ ìràwọ̀ iwo àti àfẹ́sọ́nà tí ò bá bára mu, àwọn àgbàlagbà máa ń sọ wípé kò kín dá káwọn méjì tí àmì ìràwọ̀ wọn tí ò bá bá mu kó fẹ́ ara wọn nítorí.